Ṣé o fẹ́ràn kíkọrin? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn kíkọrin. A máa ń dá ni lára yá púpọ̀. Ọ̀pọ̀ ìgbà tí kò bá sí iṣẹ́ púpọ̀ lọ́wọ́, kí ó má ba à dàbí ẹni pé yàn ṣe nǹkan kan, mo máa ń kọrin. Tí yàn bá ń ṣiṣẹ́, mo máa ń kọrin. Ó máa ń mú kí iṣẹ́ kó yá sí i ní kíákíá. Orin máa ń fún yàn ní ìfọ̀kànbalẹ̀. Nípa báyìí, mo fẹ́ràn láti kọrin dáradára. Ni ilé ìjọsìn, mo fẹ́ràn láti kọrin. Ọ̀pọ̀ ìgbà nígbà tí ọkàn, ọkàn kò bá dùn tàbí tí ìyàn ń la, tí ìyàn ń la nǹkan kọjá, mo máa ń kọrin, gbọ́ orin àti kọ orin. Ṣé o fẹ́ràn kíkọrin? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti kọrin. Ọ̀pọ̀ ìgbà tígbà tí inú yàn ò bá dùn tàbí tí yàn la ìdojúkọkan abí èkejì kọjá, tí mo bá ti ń gbọ́ orin, mo máa ń kọrin pẹ̀lú rẹ̀, àṣì máa dá ni lára yá. Tí yàn bá, tí mo bá ń ṣiṣẹ́, mo máa ń gbọ́ orin. Ìdánilárayá ló jẹ́ fún mi. Tí n bá sì wà ní ilé ìjọsìn náà, mo máa ń kọrin. Kíkọrin da púpọ̀. Ó ti e jẹ́ wípé ohun mi ò fi bẹ́ẹ̀ dun tó láti kọ orin. Ṣùgbọ́n síbẹ̀ náà, mo fẹ́ràn láti kọ orin nítorí orin jẹ́ ǹkan gidi tó máa ń dá ni lára yá púpọ̀ ní àìmọye ìgbà.

Ṣé o ní aṣọ òtútù? Bẹ́ẹ̀ni mo ní aṣọ òtútù. Oríṣìíríṣìí ni mo ní. Láti dúdú, sí green, sí funfun náà. Mo ní aṣọ òtútù púpọ̀. Nígbà tí òjò bá ti ń rọ̀, mo máa ń wọ aṣọ òtútù mi kí ó le gba òtútù. Nítorí mi ò fẹ́ràn kí òtútù kí ó kó wọ aya mi. Mo fẹ́ràn aṣọ òtútù mi dúdú jù lọ. Mo ní aṣọ òtútù púpọ̀ tí mo máa ń wọ̀ nígbà òtútù, kí-- tí ó lè ba mi gba òtútù dání. Nítorí mi ò fẹ́ kí òtútù kí ó kó sí mi lára, kí má ba fa àìsàn. Mo ti ẹ̀tún ní aṣọ mi gàn, èyí tí àwọn elédè gẹ̀ẹ́sì ń pè ní jean. Eléyìí náà máa ń gba òtútù sára ní gbogbo ìgbà. Mo ní aṣọ òtútù ní oríṣìíríṣìí. Ǹjẹ́ o mọ̀ wípé òtútù ò dáa fún ara tó bá pọ̀jù? A máa fa àìsàn, a máa fa bí i kàtá, a máa fa orí fífọ́ gan nígbà mìíràn. Nígbà tí òtútù bá ti mú, màá yá wọ ṣòkòtò mi, wọ aṣọ, wọ ìbọsẹ̀, àwa gbé aṣọ òtútù mi lé lórí. Èyí dúdú tí mo ní, òun ló ṣe pàtàkì fún mi jù lọ. Nítorí ó máa ń gba òtútù sára dáadaa. Ṣe ìwọ náà ni aṣọ òtútù? Máa gbà ẹ ní mọ̀ràn, kó má wọ aṣọ òtútù. Bó ti ẹ̀ jẹ́ wí pé ní ilẹ̀ ibi tí mo wà, òtútù kì n fi bẹ́ẹ̀ mú. Ṣùgbọ́n ìgbà tó bá ti jẹ́ ìgbà òtútù, olùkálùkù máa kó sínú aṣọ ni. Oru ni ó pọ̀jù ní bíbàí. A máa wọ aṣọ bíi singlet, armless tí kò ní jẹ́ kí oru pọ̀jù. Ṣùgbọ́n tó bá ti di ọwọ́ ìgbà tí òjò ń rọ̀ léraléra tí ó lè fa òtútù. À, a máa wọ aṣọ òtútù, cardigan a máa kó si. Mo ní aṣọ òtútù tó pọ̀ dáadáa tí mo máa ń wọ, tí mo dẹ̀ lè ṣaláì máa wọ tó òtútù bá ti mú.